Èmi kìí ṣe ẹ̀yà ènìyàn tí ó n lọ sí ibi orin. Mi ò le sọ ìgbà tí mo lọ sí ibi orin kẹ́yìn torí ó ti pẹ́ gidi tí mo ti lọ sí ibi orin. Nígbà tí mo jẹ́ ènìyàn tí kò í gbọ́ orin ní gbogbo ìgbà, mi ò dẹ fẹ́ràn orin púpọ̀. Ó ti pẹ́ tí mo ti lọ sí ibi orin.

Gẹ́gẹ́ bí mo ṣe rí ìgbóná jẹ́jẹ́, mo kà á kún bí òoru. Àmọ́ irú èmi nísinyi mi ò fẹ́ràn òoru kankan. Mo fẹ́ràn kí atẹ́gùn kò mọ̀ fẹ́ sí mi dáadáa, ṣùgbọ́n òoru, mi n fẹ́ràn òoru rárá. Tí òoru kínkínni bá ti mú mi báyìí, ara mi ó mọ́ ṣẹ́ègún tí ò mọ̀ gbọ́n.

Ibi iṣẹ́ mi kò jìnnà sí ilé mi rárá, kò yí kígba mi ní àsìkò púpọ̀ tí mo fi má a dé ibi iṣẹ́ mi. Tí bá ní kí n wò sá ilé mi sí ibi iṣẹ́ mi, ò lè ju ìṣẹ́jú mẹ́wàá lọ àbí ká pè é ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gérége.

Èmi rò pé gbogbo ǹkan tó jẹ́ ẹlẹ́rìndòdò ló máa ń ní pirotíìnì nínú. Gẹ́gẹ́ bí ìbéèrè yìí ṣe wà, mo rò pé mo máa ń mu àwọn ohun mímu tó ní pirotíìnì nínú. Mo gbà pé mo máa ń mu.

Èmi ni gẹ́gẹ́ bí èèyàn kan, mi ò tí wọ ọkọ̀ òfuurufú rí. Mi ò mọ ibi tí mo lè jókòó sí, bó yá ẹ̀gbẹ́ fèrèsé, ọ ni ó wù mí àbí ibi tí ò ṣẹ̀gbẹ́ fèrèsé, àmọ́ ó wu èmi náà lọ́jọ́ kan láti gun ọkọ̀ òfuurufú. Yálà láti lọ sí ibi tó suńmọ ni àbí láti lọ sí ibi tó jìnnà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìrìn atẹ́gùn tó tutù jẹni jẹni, tí èyàn bá rìn nínú atẹ́gùn tó rọrà fẹ́ lù yàn díẹ̀ díẹ̀, ó má a mú ni ronú lọ bí nǹkan dídùn, á sì má a mú inú yàn dùn gidigidi.